Ṣé mo mọ bí a ti ń péja dáadáa? Nítori pé, mo mọ̀, mo máa ń ṣiṣẹ́ ní, ní farm tí a ti ń sin ẹja, ṣùgbọ́n mo mọ bí a ti ń péja dáadáa, mo mọ bí a ti ń, bí mo ti mọ bí, bí a máa ṣe gbé ẹja láti inú pond. Awa à kí ń lo pond tó máa máa nínú ilẹ̀ lẹ́ o. A máa ń-- pond a máa ń lo trampoline fi ṣe, ṣó ama wọ inú ẹ̀ tí a bá fẹ́ gbé ẹja fún, tí a bá fẹ́ tàbí tí a bá fẹ́, ehm, lọ fún èèyàn. A máa ń lo, a máa, a máa ń ṣàgbéjáde láti inú pond, a de máa fún ẹni tí wọ́n fẹ́, tí ẹni tí wọ́n bá fẹ́ pa fún ara wa náà. Mo mọ bí a ti ń péja dáadáa, mo mọ bí a ti ń péja.

Ṣé mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Mo máa ń lo ọwọ́ ọ̀tún mi, mi, mi, mi, mi tí è mo bí a ti ń lo ọwọ́ òsì, but kejimi nítorí pé a jẹ́ ìbejì, kejimi màá lo ọwọ́ òsì àti ọwọ́ ọ̀tún, but mo máa ń lo ọwọ́ ọ̀tún mi, mi tí è mo bí a ti ń lo ọwọ́ òsì rárá. Ọwọ́ ọ̀tún ni mo máa ń fi kọrin, ọwọ́ ọ̀tún ni mo máa fi ń, máa fi ń jẹun, but ọwọ́ òsì ni mo máa ń fi ń yan ṣan ìdí mi. Ọwọ́ ọ̀tún iṣẹ́ ni mo máa ń lò lórọ́kàn. Ọwọ́ ọ̀tún.

Ṣé mo fẹ́ràn rí wíwọ, wíwọ àwọn ìràwọ̀? Rárá, mi ò fẹ́ràn wíwọ àwọn ìràwọ̀. Mi jẹ́, mi jẹ́ obìnrin. N, nnkan tí mo mi, tí mo kàn wá wọ̀ tó jẹ́ accessory ni glass, Míírọ̀ glasses tí wọ́n máa ń pè ní àwọ̀ ràbí ló máa ń pè safe. Mi ò mọ̀, mi ò tẹ ẹ̀ mọ̀ yín kúrò orúkọ ìdí tí wọ́n ń pè ẹ́ safe. Mi jẹ́ ẹni tó máa ń wọ àwọn accessories orí irawọ̀. Mi kẹ́, mi tẹ ki n wọ ẹni tí ń tó jọmọ́ bẹ́ẹ̀ Mi ti ẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní ìràwọ̀. Kí ni ìràwọ̀?